Ní gbogbo ìgbà ní àárọ̀ làárọ̀ oríṣiríṣi nǹkan ni mo máa ń ṣe gẹ́gẹ́ bí ọ̀dọ́. Mo ní oríṣiríṣi nǹkan tí mo ti yànàná pé tọ̀ tí mo bá ti jí làárọ̀ o, báibái ni màá ṣe o, báibái ni màá ṣe o tí mi ò sì kí ń jẹ́ kí ó falẹ̀ rárá. Àkọ́kọ́ nínú ohun tí mo máa ń ṣe tí mo bá ti jí làárọ̀ gẹ́gẹ́ bí ọ̀dọ́ Mùsùlùmí òdodo, òun ni pé kí n lọ sí mọ́sálásí kí n lọ kírun. Tí mo bá ti dé mọ́sálásí làárọ̀, láti ibi aago márùn-ún èmi ni màá pe ìrun ní mọ́sálásí wa. Tí mo bá ti pe ìrun ní àárọ̀ yẹn, màá rí dájú pé mo gbálẹ̀ mọ́sálásí, mo nu ilẹ̀, mo fọ rọ́ọ̀gì mọ́sálásí, mo ṣe gbogbo ohun tó yẹ kí n ṣe láti fi ṣe ìtọ́jú mọ́sálásí. Màá dẹ̀rọ mi sí gbogbo àgé tó wà nílẹ̀ ní mọ́sálásí ní àsìkò ìgbà náà. Lẹ́yìn tí mo bá ṣe eléyìí tàn, màá bọ́ sínú mọ́sálásí, màá yan nafila mi. Tí mo bá ti yan nafila tán ní àárọ̀, màá tún pe ìrun ẹlẹ́kẹ́ẹ̀jì pé kí àwọn èèyàn lè bá mọ̀ pé àsìkò ti tó, àsìkò ìrun ti súmọ́ o. Tó bá sì di bi aagogọ́ mẹ́fà àbí aago márùn-ún kọjá aago mẹ́fà kọjá ìṣẹ́jú márùn-ún, a gbé ìrun dúró, màá ṣe làdání tí Imam wa bá ti wọlé láti kírun fún wa. Tá bá sì ti kí ìrun tán, nǹkan àkọ́kọ́ tí mo máa ń kọ́kọ́ ṣe ni pé màá wọ inú ilé lọ, màá lọ fọ ẹnu mi. Tí mo bá ti fọ ẹnu mi tán, màá ṣe eré ìdárayá díẹ̀díẹ̀ nínú ilé, à, light exercise ni mo máa ń pè é bí kí n káwọ́ sókè, kí n káwọ́ rọ̀. Màá ṣáà ṣe àwọn nǹkan tí yóò jẹ́ kí n làágùn díẹ̀ ní inú ilé. Tí mo bá ti wá ṣe ìyẹn tán, màá bọ́ sínú kitchen, màá dáná oúnjẹ àárọ̀ mi tí màá ṣe. Tí n dáná lọ́wọ́ náà ni màá màá múra àti wẹ̀. Bí mo bá ti gbé oúnjẹ kaná, màá bọ́ sínú bàlùwẹ̀, màá lọ wẹ̀. Tí mo bá dẹ̀ ti wẹ̀ tán, ẹsẹkẹsẹ, màá bọ́ sínú kitchen, màá ṣe ètò oúnjẹ mi, màá bu kalẹ̀, màá bu èyí tí màá gbé lọ sí ibi iṣẹ́, màá dẹ̀ bu èyí tí màá jẹ ní àárọ̀ yẹn kí n tó jáde. So bí mo ṣe jókòó, tí mo bá ti nu ra, tára mi ti gbẹ, màá wọ ṣòkòtò pénpé àti singlet, màá bọ́ sórí dining table, màá jẹ oúnjẹ àárọ̀ mi. Ní gbogbo àsìkò yìí tí mò ń sọ yìí, aago méje àárọ̀ a ti lù. Tí mo bá ti, tí aago méje bá ti lù tán tí mo ti ṣe gbogbo iṣẹ́ ilé tóyẹ kìí ṣe tán tí mo ti gbálẹ̀, tí mo ti fọ àwọn abọ́ tí mo lò, màá páàkì báàgì mi, màá dẹ̀ múra torí mo ti wẹ̀ tẹ́lẹ̀. Màá múra, màá fọ́'nu, màá fọ gbogbo ohun tí ó yẹ kí n ṣe, màá dẹ̀ múra ibi iṣẹ́. O, aago méje ààbọ̀ ń lù, mo ti jáde kúrò nílé torí ibi iṣẹ́ mi ò jìnnà púpọ̀ sí ilé. Tí mo bá ti wọ ọkọ̀, pátápátá ìṣẹ́jú mẹ́wàá, ìṣẹ́jú mẹ́wàá àbọ̀, mo ti dé ibi iṣẹ́ mi. Tí n bá wọ ọkọ̀, tó bá jẹ́ pé ọ̀kadà ni mo gbé ni bóyá mo pẹ́ níjọ́ yen, mi ò nílò ju ìṣẹ́jú márùn-ún rẹ lórí ọ̀kadà tí mo ti dé ibi iṣẹ́ mi. Tí mo bá dẹ̀ ti dé ibi iṣẹ́, nǹkan àkọ́kọ́ tí mo máa ń kọ́kọ́ ṣe ni pé màá tún gba àdúrà, màá gbà'dúrà pẹ̀lú àwọn tó kú mi pé "Kọ́lọ́ún ṣàánú wa ní ọjọ́ èní, kolọ́un má jẹ kí a ṣìṣe, kolọ́un má jẹ kí inta oúnjẹ láwá wá bí, kí lọ́ má jẹ́ kí ò jẹ wá." So tí mo bá ti gbà'dúrà tán, màá mú, ẹ́, aṣọ pélébé, màá fi nu gbogbo orí tébù mi nù, màá gbọn gbogbo ṣíà mi nù kí n tó jókòó. Tí mo bá dẹ̀ ti jókòó, màá wo gbogbo fáìlì tó wà lórí tébùlù mi láti wo pé tó, ṣe mi ò ní fáìlì kí n tó dé àbí bí iṣẹ́ wọn gbé fáìlì mi dé ní àná nígbà tí mo lọ létán. So tí mo bá ti wo gbogbo ìyẹn tí mo ti rí dájúdájú pé tó, kò sí kùdìẹ̀kùdìẹ̀ kankan nínú ohun tí ó wà ní orí tébùlù, màá tan system mi, màá wo gbogbo mail mi, mail ibi iṣẹ́ mi pétọ̀. Ṣé wọ́n ò sendi mail kankan sí mi? Ṣé wọ́n ò sendi iṣẹ́ tuntun kankan sí mi? So tí mo bá ti ṣe ìyẹn tán, màá bẹ̀rẹ̀ pẹ̀lú iṣẹ́ mi ní ẹ̀kúnrẹrẹ. So bẹ́ẹ̀ yẹn ni mo ṣe máa ń bẹ̀rẹ̀ àárọ̀ mi ní ojoojúmọ́. Tó bá sì jẹ́ pé àárọ̀ ọjọ́ tó jẹ́ pé ọjọ́ ìsinmi ni pé mi ò lọ ibi iṣẹ́, tí mo bá ti jí làárọ̀ mi tí mo ti ṣe gbogbo ohun tí ó yẹ kí n ṣe, tí mo ti kírun tán, kàkà kí n ṣe exercise mi nínú ilé, màá wá bọ́ sójú títì, màá wọ ṣòkòtò mi, màá wọ bàtà tí wọn mo fi ń sáré, màá bọ́ sójú títì, màá jog káàkiri ìlú. Tí mo bá ti jog káàkiri, tí mo bá ti jog sí ibi bóyá bí i mẹ́lì mẹ́rin, márùn-ún, láti ibẹ̀ màá gbà a lọ sí field ibi tí wọ́n ti máa ń gbá bọ́ọ̀lù láti lọ wo àwọn tó ń gbá bọ́ọ̀lù. Gbogbo ìgbà tí n bàá fi ń wo àwọn tó ń gbá bọ́ọ̀lù ni màá fi sinmi.